Ìgbà mélòó ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́? Ìgbà tí mo máa ń fọ eyín lójoojúmọ́, ó máa ń tó ìgbà ẹẹkan ló máa ń, o mo sá ba máa ń fọ eyín lójoojúmọ́. Ṣùgbọ́n gbá mi wá, mo máa ń fọ lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n ẹẹkan péré mo mọ́ n ṣa bá ń fọ láàárọ̀, ẹẹkàn kan ìgbà mi máa mọ fọ lẹ́ẹ̀mejì.

Báwo ni mo ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí mo máa ń ṣábà fẹ́ràn jù lọ nínú gbogbo ọ̀sẹ̀ nítorí àsìkò yẹn mo máa ń sábà rí ààyè ara mi jù. Mo má ń sábà rí ààyè ara mi jù. Nígbà ìparí ọ̀sẹ̀ mo má ń gbádùn rẹ̀ gan.